Ilé mi ò fi bẹ́ẹ̀ tóbi púpọ̀. Yàrá méjì òun ni ó wà ní inú ilé mi pẹ̀lú sitting room, two bedroom flat kò fi bẹ́ẹ̀ tóbi púpọ̀. Ibe ni, mò ń gbé pẹ̀lú àwọn ọmọ.

A ti padà sílé lẹ́yìn ìgbà pípẹ́ kò n ṣe ǹkan tí ó rọrùn, teeyàn bá rìn ìrìnàjò tó lọ ṣiṣẹ́ tí kò pa owó, ó máa n léra díẹ̀ latí padà sílé. To ba de je ẹni to pa owo ni ko ni lera rara àti rara ṣùgbọ́n tó bá jẹ́ bí iṣẹ́ tí èeyàn jáde láti ilé tó lọ sí ibi iṣẹ́ tí ó wá pẹ́ àti padà wọlé kò ní léra náà nítorí pé ojú títì a ti dà.

Eh, nǹkan tí ó ṣe pàtàkì tó ṣe kókó tí eyan le sọ fún àgbà àti ọ̀dọ́ pọ́ ni ìtẹ̀síwájú ìlú. Òun ni àmọ̀ràn fún ìtẹ̀síwájú ìlú tàbí àdúgbò. Kì í ṣe pàtàkì ó ṣe kókó. Ẹlẹẹkeji ni ìhìnrere Jésù nípa ikú àti àjíǹde Jésù àti àjíǹde lẹ́yìn òkú fún gbogbo àwọn tí yóò bá gbà á gbọ́.

Bẹ́ẹ̀ni mo ti jẹ́ kí wọ́n lé ẹnìkan kúrò ní ibi iṣẹ́ ri ṣùgbọ́n kò n ṣe èmi ni ó lé ẹni yẹn kúrò ní ibi iṣẹ́. Ẹ̀nìyẹn jẹ́ ẹni tó ń ṣe ìmẹ́lẹ́, tó ń ṣe ọ̀lẹ, tí kò fẹ́ ṣe iṣẹ́ bí ó ṣe yẹ kí ó ṣe, ṣùgbọ́n kò n ṣe èmi fúnra mi ni mo lé e kúrò ní ẹnu iṣẹ́.

Bẹ́ẹ̀ni mo maa n ṣe ipe video lórí fóònù mi ìpè fídíò ṣe pàtàkì nítorí pé eyan a máa wo ẹni tí òun bá sọ̀rọ̀, àti wípé mo máa ń ṣe ìpè fídíò láti ran àwọn ènìyàn lọ́wọ́ láti ṣe àwọn iṣẹ́ kọ̀ọ̀kan lórí fóònù wọn.

Ìdínà ọkọ̀ jẹ́ ǹkan tí o má fa ènìyàn sẹ́yìn ó má fa mi sẹ́yìn gidi gan ni tí mo bá ń lọ sí ibi iṣẹ́ àti pé a ti rí ọkọ̀ wò, ó máa ń jẹ́ ìlera àti ìrora gidigidi ni. Torí náà ni fi bẹ́ẹ̀ kúndùn ìdènà ọkọ̀.